Nígbàkigbà tí èmi àti àwọn ọ̀rẹ́ mi bá jáde, mo máa ń, igbà mí mọ́ máa jẹ́ kí wọ́n sanwó, igbà mí, èmi dè máa ń sanwó. Ẹnikẹ́ni nínú wa lè sanwó. Ṣùgbọ́n tí owó náà bá pọ̀ púpọ̀, owó tí olúkúlùkù wa ná, tí owó náà bá pọ̀ púpọ̀, ẹ̀kankan gbogbo wa máa sanwó náà. Ìwọ á sanwó ti ẹ, èmi á sanwó tẹ mi. Mo ṣe máa pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi lẹ́lẹ́ yi.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ gidigidi gan, nítorí pé ìmọ́lẹ̀ yìí jẹ́ ìgbà tí mo mọ̀ pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ lójúmọ́ kan, mo fẹ́ lọ pa owó. Owó dẹ̀ ṣe pàtàkì fún gbogbo ènìyàn. Èeyàn ní láti ná owó, èeyàn dè ní láti ṣiṣẹ́ ní tó rí owó. Idi ni yí tí mo fi fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju tirọ̀ lẹ́ lọ.

Mi ò kí ń mu òògùn lójoojúmọ́. Òògùn jẹ́ nǹkan tí ó lè ba àwọn ẹ̀dọ̀ ara, àwọn nǹkan tó dà ní ara ènìyàn, ó jẹ́ nǹkan tó lè bàjẹ́ nítorí àwọn chemical tí fi pọ òògùn na ko kò dá fún ara. Idi níyi tí ò fi dáa kí ènìyàn lo òògùn lójoojúmọ́

Bẹ́ẹ̀ni, nígbà mí mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́, mo dẹ̀ fẹ́ràn rẹ̀ gidigidi gan-an nítorí pé elèyi jẹ́ kí n jẹ́ ẹni tó jẹ́ pé ó máa ń wá, ó máa ń wá nǹkan ṣe. Ìru ìròyìn, kí ìròyìn tí mbá gbọ́, ìròyìn, kí ìròyìn tí mbá rí, mo nílò láti kọ nípa ẹ̀, mo dẹ̀ fẹ́ràn rẹ̀ gidi gan-an.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ti ọ̀sẹ̀ yìí, òun ni láti lọ sí ibi tí wọ́n ti ń fọṣọ, máa kó aṣọ mi lọ sí ọ̀dọ̀ àwọn alágbàfọ̀. Lẹ́yìn tí n bá ti kó aṣọ lọ sí ọ̀dọ̀ àwọn alágbàfọ̀, èmi àti aya mi a máa jọ jáde lọ sí ibi tí a ti ń jẹun.

Mo fẹ́ràn méjèèjì coffee tàbí tea. Ìgbà mí mo máa ń mu coffee, ìgbà mí, ìgbà mí kẹdẹrẹ tea ni mo máa ń mu. Méjèèjì ló wà, ló da fún ara. Ṣùgbọ́n coffee náà kò fi bẹ́ẹ̀ da fún ara. Nítorí pé wọ́n sọ pé ó ní àwọn èròjà tó lè ba ara, tó lè ba àgọ́ ara, àwọn ǹkan tó wà nínú àgọ́ ara, ó ní èròjà tó lè bà á jẹ́.

Ojú mi dára, gidi gan. Ó dára, mo rẹwà, àwọn tó rẹwà ni èmi. Ìdí tí ojú mi dẹ́ fi dára ni pé mo máa ń tọ́jú ara mi dáadáa, mo máa ń tọ́jú ojú mi dáadáa. Iṣẹ́ kan máa tọ́, àwọn tó máa ń bá èèyàn tọ́jú ojú rẹ̀, mo máa ń fún wọn lówó láti tọ́jú ara mi.

Rárá mi ò kí ń wọ gíláàsì nítorí pé ojú ò dùn mí. Ìgbà míì mo máa ń wọ gíláàsì tó bá jẹ́ pé mo fẹ́ fi ṣá kọ́. Ṣùgbọ́n àwọn tó máa ń wọ gíláàsì láti kàwé ọ láti rìn ni itá àbí kí ojú wọn lè gbádùn, mi ò sí lára àwọn ojú mi gbádùn.

Ọjà tuntun ma ń jáde ní ọjọ́ ajé. Ìgbà náà ni ọjà tuntun ma ń jáde. Olúkálukú dẹ̀ nílò láti lọ sí ọjà ní ọjọ́ náà nítorí pé ọjà tó ma rí ó jẹ́ ọjà tó wà okay tó ní quality tó wà okay.

Ìwà ìṣòwò mi ó wà ó gan-mòran, mo ti bẹ̀rẹ̀ sí ní ṣòwò láti ọmọdé. Láti ìgbà tí ìyá mi ti ń ta èso, àti ìgbà yìí ni mo ti máa ń kiri èso. Ǹkan tó jẹ́ kí ìwà ìṣòwò mi kó gẹ́rẹ́gẹ́, mo mọ bó ṣe ń ṣòwò.

Àkókò ọ́fíìsì mi ó bẹ̀rẹ̀ ní aago mẹ́jọ sí aago márùn ìrọ̀lẹ́. Ìgbà mi tó bá jẹ́ pé a ní láti lọ sí ìlú mìíràn, àkókò náà ò le jẹ́ láti aago méje lọ sí ìrọ̀lẹ́ nítorí pé a ní láti tètè dé kí ọkọ̀ lè tètè gbéra lọ sí ìlú mìíràn.

Gbogbo ènìyàn ló nílò láti máa bèèrè ọ̀nà lọ́wọ́ ènìyàn. Èmi náà máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn, tó bá jẹ́ pé ibi tí mò ń lọ mi ò mọ̀ ibẹ̀. Mo máa ní láti bèèrè ẹ̀jọ̀, ìbò ni mo wà báyìí? Ẹ̀jọ̀, ibi báyìí mò ń lọ. Mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn.

Oríṣìíríṣìí ló jẹ́ máa ń mọ ọkùnrin lẹ́rìn-ín, ó lè jẹ́ obìnrin, ó lè jẹ́ ọwọ́, ó lè jẹ́ aya, ó lè jẹ́ promotion ibi iṣẹ́, ó lè jẹ́ ǹkan tuntun tó rà. Oríṣìíríṣìí ló máa ń mú lo lemu mi rẹ́rìn-ín. Bí èmi ní sì bàyi tí bá ra ǹkan tuntun tí mo ti ń po òun gbẹ́ lọ́jọ́ púpọ̀ wá àbí tí bá rí oúnjẹ tó dùn gan, mo máa rẹ́rìn-ín.

Àkókò tí mo máa ń lọ sùn, mo máa ń sùn ní aago mẹ́sàn alẹ́. Ní gbogbo ìgbà mo dẹ̀ máa ń jí ní aago mẹ́ta ooru oru. Ìdí níyi ìdí tí mo fi máa ń ṣe báyìí ni pé tí n bá tètè sùn, a tètè sùn ni a tètè jí. Bá tètè sùn, o máa tètè jí. Mo dẹ̀ máa ń ṣe gbogbo ohun tó yẹ kí n ṣe kó tó di gbó mọ lọ sí ibi iṣẹ́.

Ìgbà mí mo máa ń fọ ọkọ̀ mi lálẹ́ kó tó di pé mo lọ sùn. Tí nbá fọ ọkọ̀ mi lálẹ́ mi ò nílò láti fọ láàrọ̀ mọ́, mo kò máa nu nítorí ìrì tó ti máa ṣẹ́ṣi, mo máa nílò láti nu àwọn wájú ọkọ̀ àti ara ọkọ̀ tí nbá jí ní òwúrọ̀. Ìgbà mí dè ni mo máa ń nu ọkọ̀, mo máa ń fọ ọkọ̀ ní àárọ̀ ìdájí kí n tó lọ síbi iṣẹ́.

Ènìyàn nílò láti ka adéhùn dáadáa, nítorí tí èèyàn o kà bá ka adéhùn dáadáa, ó lè fa ìjàmbá fún ẹni náà. Ẹni tí o bá ka adéhùn dáadáa kótó dípé ó fi signature rẹ̀ sí, ó lè padà wá ba nǹkan tí ò dáa jẹ́ níbi iṣẹ́ àbí nínú, nínú adéhùn tó ń ṣe.

Nígbàkúgbà tí màá ti gba owó iṣẹ́ ni mo máa ń ṣètò irú iṣẹ́, mo máa ń ṣètò owó iṣẹ́. Nítorí tí èèyàn bá ṣètò owó iṣẹ́ láti ìgbà tó gba owó iṣẹ́, ó máa padà ní wàhálà. Tí bá sọ pé mi kò fẹ́ máa ná owó, owó ṣe wù mí, màá padà ní wàhálà. Nígbàkúgbà tí màá ti gba owó iṣẹ́, mo máa bẹ̀rẹ̀ síí ṣe, màá pẹ́yìn síbi tó bá ye kowà, ilé sì bèbí, ilé sì bèbí.

Nǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́, òun ní ti bá rí àwọn ènìyàn tó gba iṣẹ́, wọ́n á fọwọ́ ara ẹ gbà iṣẹ́, ṣùgbọ́n ìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣíṣe tó fún e niṣẹ́ tán, o wán ṣe díẹ̀díẹ̀, ọ́ wá jẹ́ pé iṣẹ́ tó fọwọ́ ara ẹ gba, ò n ni ẹ́ lára ṣe, kíwá ní ìdí tó fi wá sí ibi iṣẹ́. Ǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ lè lé èyí.

Ojú, wákàtí tí mo máa ń wọ ojú ìbòjú lójoojúmọ́, òuní tí bá ń sùn, tín bá ń sùn nìkan ni mo máa ń wọ wákàtí, máa ń wọ ìbò jú, ojú ìbò ú. À, ìgbàtí mo máa ń ṣe eleyii ni ago wákà-- ago mẹ́sàn-án alẹ́ títí di ago mẹ́ta òru. Ìyẹn tí ń ṣe wákàtí bíi mẹ́fa, márùn-ún sí mẹ́fa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ nígbà míì díẹ̀ pẹ̀lú. Mo máa ń jẹ́ kí ẹnikẹ́ni kó ṣe ìrànwọ́ àkọ́kọ́ kí n tó ràn lọ́wọ́. Ṣùgbọ́n mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́, èmi máa ń kọ́kọ́ ṣe ìrànwọ́ náà ẹnikẹ́ni tó bá bá mi.

Àwọn ohun èlò tí n bá fẹ́ lò, mo máa ń lọ sí ọjà láti ra wọ́n. Kò le láti rí rárá àwọn nǹkan kíkan tí n bá fẹ́ lò. Ọjà oríṣiríṣi ọjà ló wà. Ọjà ibi tí wọ́n ti ń ta oríṣiríṣi èlò, mo kò ma kọ̀ríṣi ọjà, mo dẹ̀ máa lọ ra èlò tí n bá fẹ́ lò.

Mo fẹ́ràn láti máa ran àwọn ènìyàn lọ́wọ́ gan. Ara nǹkan tí ìdí tí Ọlọ́run fi dà mí wáyé nìyẹn. Léétí àwọn oyinbo n pè ní purpose. Ìdí tí a fi dà mí sí ayé nìyẹn, láti máa ran àwọn ènìyàn lọ́wọ́. Ṣùgbọ́n kí n tó lè ran àwọn ènìyàn lọ́wọ́, èmi gbogbo nílò ìrànlọ́wọ́. Mo nílò láti ṣiṣẹ́ kin lówó, kí n tó bẹ̀rẹ̀ sí máa ran àwọn ènìyàn lọ́wọ́. Kì í dé ṣe owó nìkan ni wọ́n fi ń ran eni lọ́wọ́. Wọ́n ní ran eni lọ́wọ́ nínú àdúrà, ran ni lọ́wọ́ pẹ̀lú ìmọ̀ràn. Àwọn nǹkan tí mo máa ń ṣe léleyi, mo dẹ̀ fẹ́ràn láti máa ran àwọn ènìyàn lọ́wọ́ gidi gan.

Gẹ́gẹ́ bí ọmọ ilé-ìwé, mo máa ń gbé àpò ẹ̀yìn ni, kì í ṣe gbogbo ìgbà mo máa ń gbé. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa gbé àpò ẹ̀yìn nítorí pé mo lè kó gbogbo nǹkan tí mo bá fẹ́ lò sínú àpò ẹ̀yìn yìí. Mi ò nílò láti máa wa nailon kiri àbí nǹkan tí mo fẹ́ fi máa kẹ́rù. Àpò eyin yìí ó máa ṣe gbogbo ẹ̀ fún mi.

Tí n bá fẹ́ lọ sinmi, bá fẹ́ lọ síbi ìsinmi iṣẹ́ tí mo ti ṣe, mo fẹ́ràn láti, ìlú tí máa fẹ́ràn láti lọ láti lọ sinmi, láti lọ ṣe ìsinmi, láti lọ ìsinmi, òun ni ìlú Canada. Nítorí pé wọ́n sọ pé ibẹ̀ náà tútù gan. Èmi sì fẹ́ràn òtútù gan, ṣùgbọ́n mi ò mọ bí òtútù ibẹ̀ ṣe rí. Ṣùgbọ́n tí bá fẹ́ lọ sí ìsinmi, ibi tí mo máa fẹ́ràn láti lọ òun ni eléyí.

Mo jẹ́ ènìyàn tó jẹ́ pé ó fẹ́ràn láti máa ṣe ètò gan, láti máa wò kí n wà lára àwọn tó máa ń ṣe ètò nǹkan. Nítorí pé nǹkan púpọ̀ ló máa ń di nínú, nǹkan púpọ̀ ló dẹ́wàá tí àwọn tó máa ń ṣe ètò un ṣe dáadáa. Èyi ni yen tí mo ṣe fẹ́ràn láti máa wà lára àwọn tó máa ń ṣe ètò.

Ìgbà mí mo máa ń ní ìrora tí bá ń sọ̀rọ̀ nígbà níwájú àwọn ènìyàn, ìgbà mí de rẹ́ mi ò kí ń ní ìrora. Ìrora náà máa ń jẹ́ nítorí pé àwọn ènìyàn tí mo ń bá sọ̀rọ̀ kì í ṣe ènìyàn tí mo mọ̀ tẹ́lẹ̀. Ká ní àwọn ènìyàn tí mo mọ̀ tẹ́lẹ̀ ni, mi ò kí ń ní ìrora láti bá wọn sọ̀rọ̀.

Rara, mi ò kí ń mu àwọn ohun mímu pìròtínì nítorí pé kò da fún àgọ́ ara. Ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè ba oríṣiríṣi nǹkan jẹ́ ní àgọ́ ara. Àwọn dókítà ti, àwọn dókítà ti fi yé wa wípé àwọn nǹkan yìí, ó jẹ́ ara àwọn nǹkan tó máa ń fa ẹ̀dọ̀, ó máa ń ba ẹ̀dọ̀ jẹ́ tó máa ń jẹ́ kí àwọn ènìyàn ní nǹkan tó ń pè ní dayabítìsì, tó ń pè ní àilerà ṣúgà, ṣúgà púpọ̀ lára. Ìdí niyí tí mi ò ṣe kí ń mu àwọn ohun mímu pìròtínì.

Bi mo ṣe máa ń lo àkókò pẹ̀lú àwọn òbí mi yàtọ̀ sí, àwọn ẹbí mi yàtọ̀ sí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Nítorí pé mo fẹ́ràn àwọn òbí mi púpọ̀. Mo dẹ̀ tí ń lo bí ogún ọdún lọ́dọ̀ wọn. Ìdè nìyí tí àkókò mi pẹ̀lú wọn fi máa ń géregé. Wọ́n mọ nǹkan tó ń ṣe mí, mo mọ nǹkan tó ń ṣe wọn.

Ṣé kin kọ orin tí mo fẹ́ràn jùlọ, òun ni orin, orin ti Yorùbá, orin ti ọpẹ́ bí orin eléyi: ta ló dà bí, ta ló dà bí ọlọ́run mi, ta ló dà bí, ta ló dà bí ọlọ́run mi, ta ló dà bí ọlọ́run gbogbo ayé, tó ṣe lérí tó mú lérí ṣẹ. Orin tí mo fẹ́ràn jùlọ òun nìyí.

Mo ní káàdì iṣẹ́ ní ibi iṣẹ́ tí mo ti máa ń ṣiṣẹ́. Gbogbo ibi iṣẹ́ ó dẹ̀ máa ń ní káàdì iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ wọn. Nígbà tí mo ń ṣiṣẹ́ ní IITE tí ṣe tí ìlú Ìbàdàn ní ilẹ̀ yìí, mo ní card tí mo fi máa ń wọ bẹ. Ẹnikẹ́ni tí kò bá ti ní card, tó ní card iṣẹ́ wọn ni jẹ́ kó wọnú ibi tí wọ́n ti ń ṣiṣẹ́.

Bí mo ṣe máa ń ṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ mi, mo máa ń kọ́kọ́ mọ irú ìwà tó bá ní. Tí bá n ti mọ irú ìwà tó bá ní tán, ọ́un ni mo máa mọ bí mo ṣe máa, bí mo ṣe máa mọ ìbáṣepọ̀ tí mo máa ní pẹ̀lú wọn. Bí nísìnyí ẹni tí mo mọ̀, tó jẹ́ pé ó máa ń ṣe ìlera, ó máa ń ṣe ìlara àbí tí ó kì í bá mi sọ̀rọ̀ àbí tó máa ń yodì, mi ò kí, mi ò ní ṣe, mi ò ní ní ìbáṣepọ̀ gidi pẹ̀lú ẹni báyìí.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ọjà nínú ìjẹta, mo lọ sí ọjà ní ìjẹta láti lọ ra àwọn èlò ọbẹ̀ tí mo máa ń jẹ. Mo lọ ra bíi ata, mo ra ẹran, mo ra ẹran chicken àtàwọn nǹkan mi tí mo nílò láti jẹ fún ọ̀sẹ̀ náà. Ǹkan tí mo lọ ṣe ni.